Ṣé o máa ń pa owó pamọ́? Ẹ̀, bẹ́ẹ̀ni mo máa ń pa owó pamọ́ ṣùgbọ́n kì í ṣe sínú, ẹ́, kóló owó. Mi ò kí ń pa owó pamọ́ sí kóló owó, mi ò sì kí ń tọ́jú rẹ̀ sí abẹ́ s'abẹ́lẹ́lẹ̀ àbí sínú ṣòkòtò. Ẹ́, ni báǹkì ìgbàlódé, àwọn báǹkì ìgbàlódé tẹni teni máa ń fi owó pamọ́ sí, ni mo máa ń fi owó pamọ́ sí. Ìkan wà tí a ń pè ní piggy bank. Piggy bank yìí, a lè máa fi owó pamọ́ síbẹ̀ ní ojoojúmọ́, ní ọ̀sọ̀ọ̀sẹ̀, ní oṣooṣù. Ẹ̀, bá fi owó sí piggy bank, ọ jọ máa ń fi owó díẹ̀ díẹ̀ kun owó t'ẹni bá fi pamọ́ yàtọ̀ sí owó t'eẹ̀yan bá fi pamọ́ síbẹ̀. Ẹ̀, piggy bank ni máa fi ń fi owó pamọ́. Mi ò ń lo, ẹ́, owó pamọ́ àyè ìsẹ̀ǹbáyé àbí àbí ayé àtijọ́. Piggy bank ni mo máa ń lò.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò. Èpè fídíò owó jẹ́ kó rọrùn fún ni láti lè rí ẹni tí yóò ń bá sọ̀rọ̀, bọ́yẹ́ ẹni tí èèyàn ti fún ní ọjọ́ tó ti pẹ́ ni, àbí bóyẹ́ èèyàn fẹ́ rí nǹkan ní àdúgbò ibẹ̀, àbí èèyàn fẹ́ kí ìyàn fi ǹkan hàn èèyàn, ìpè fídíò owó ṣe pàtàkì.

Ṣé o wọ gíláàsì? Bẹ́ẹ̀ni mo máa ń wọ gíláàsì. Gíláàsì tí mo wọ̀ kì í ṣe gíláàsì aláwọ̀ ṣeré o. Gíláàsì tí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ òògùn òyìnbó tán ṣe fún mi ní torí ìlera ojú mi, ẹ́ àti torí iṣẹ́ tí mo ń ṣe. Torí iṣẹ́ tí mo ń ṣe, mo máa ń wo ẹ̀rọ kọ̀m̀pútà lọ́pọ̀ ìgbà. Nítorí náà iná tó ń tàn láti ẹ̀rọ kọ̀m̀pútà wọ́n, ó máa ń tàn sí mi ní ojú. Nítorí náà ni wón ṣe ní kí wón ṣe ṣètò gíláàsì yìí fún mi láti máa lò kí n má bàa bàa ẹyin ojú mi jẹ́. Nítorí èyí mo máa ń lo gíláàsì. Gíláàsì tíru emi ṣi máa ń lò yìí, ó jẹ́ gíláàsì tó rẹwà. Tí bá wọ̀ o máa ń jẹ́ kí ń túń, á jẹ́ kí ń tún dúńdún wò yàtọ̀.

Ṣé o má ń jẹ oúnjẹ tó kù? Ẹn, tó ń jẹ bá kù, kò sí nǹkan tó burú kí ènìyàn tí ènìyàn bá jẹ. Àfi tí ènìyàn bá jẹ ẹni tó máa ń fi oúnjẹ ṣòfò nìkan ló kù, ni Olúwa rẹ ó fọ́ ọ́ dànù. Ṣùgbọ́n tí oúnjẹ bá kù, kò sí ìdí tí ènìyàn ò fi ní fá èyí tó kù jẹ kí ó má lè ṣòfò.

Ṣé o ti gun alùpùpù rí? É mo ti gun alùpùpù rí, mo ti gun okadà alùpùpù rí. É o ṣe gúgùn tẹ́ mi sọ pé èmi kọ́ ni mo wà ó, mo jókòó èèyàn kan sì ń wà tó gbé mi lọ síbi tí mò ń lọ. Ṣùgbọ́n pé mo jókòó èmi mo wà, mi ò tíì ṣe irú rẹ̀ rí, mi ò mọ̀ alùpùpù gùn fúnra mi, ṣùgbọ́n mo ti gùn tẹ́ èèyàn gbé mi lọ sí ibi tí ó wù mí lọ.

Nígbà wo lo máa ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? Ehn, mo ti eń gbèrò láti ra ẹ̀rọ ayárabíàṣá tuntun, tó bá ti di bíi á bí, tó bá ti di oṣù ọ̀wàrà, eh oṣù ọ̀wàrà. Mo ń gbèrò láti ra ẹ̀rọ ayárabíàṣá tuntun, torí èyí tí mo ń lò yìí mo rà á ní ọdún méjì sẹ́yìn. Bẹ́ẹ̀ ni, ọdún méjì sẹ́yìn. Eh tó bá sì di, tó bá ti pé ọdún méjì méjì méjì, mo máa fẹ́ràn láti, láti rà láti yí ra ẹ̀rọ ayárabíàṣá tuntun. Yàtọ̀ sí èyí tí mo ní, èyí tí mo ní, tí mo ní yìí, màá fún un ọ̀wàrà tuntun. Torí mo fẹ́ràn láti máa bá ìgbà yìí, ẹni tí ó bá gbà ìgbà yìí, á bá ìgbà lọ.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún ìṣe rẹ? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni ìmọ̀ tuntun AI. Ìmọ̀ tuntun AI ó ti ń gba gbogbo òde pon. Ẹni tí ò bá sì mọ ìmọ̀ tuntun AI, a ó ṣe kí a fi í lẹ̀ lọ ní ayé tó ń bọ̀ yìí. Torí ìmọ̀ tuntun AI ó ti ń gba, ó ti ń gbòdì kan. A, ó ń jẹ kí iṣẹ́ yára kíákíá, ó sì tún jẹ́ kí iṣẹ́ rọrùn. Ṣùgbọ́n ẹni tí ò bá tètè yára láti kọ́, á jẹ́ pé olùwàá rẹ̀ fẹ́ fi í ṣẹ́lẹ̀ ni. Torí ó tún le gbaṣẹ́ lọ́wọ́ ẹni. Ìmọ̀ tuntun AI, òun ni ìmọ̀ tuntun mo fẹ́ jára kọ́ báyìí.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

Ṣé o ti sìná rí? Bẹ́ẹ̀ni, mo ti sìná rí. Ó ní ọjọ́ kan báyìí tí èmi àti ọ̀rẹ́ mi ta fẹ́ lọ sí, ta fẹ́ lọ sí, ta fẹ́ lọ bá ènìyàn kan sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ iṣẹ́ kan báyìí ta ń ṣe. Ibi náà a sì mọ ibẹ. A wá lo, eh, a wá lo ìtànà òyìnbó. A lo àwọn ìtànà òyìnbó lórí, ero ayélujára. Nígbà tí ó gbé wa dé ìbẹ̀, ó sọ fún wa pé ìbí bayi, ni ìtànà òyìnbó yẹn gbé wa dé ìbẹ̀. Ó ní ìbí báyìí pé ilé náà wà níbẹ̀ àbí ibi iṣẹ́ náà wà níbẹ̀. Nígbà tá a máa dé bẹ̀, kò sí nǹkan kan bẹ̀. Ó ṣe à ṣẹ wa tú bere sìn ń bèrè ọ̀nà, a ń bèrè ọ̀nà. Àtú, nígbà tá a tú bèrè ọ̀nà náà, a sá sì na bí ọ bí ẹmẹ́ta bí ẹmẹ̀rin títí, títí, títí, títí. Ka tú ṣẹ̀ṣẹ̀ to jána sí pẹ̀, o jána òpópónà tuntun. Òpópónà tuntun yẹn la wá tọ̀ di ìsàlẹ̀. Ka to ṣẹ̀ṣẹ̀ ṣe wa rí ibi tá a ń lọ. Ijó yẹn ò kí n se ńkan, kì í sì ń sìnkan kékeré torí bí wákàtí, ẹbí àbọ̀, àbọ̀ wákàtí la fi sọnù táa fi ń wá ọ̀nà kiri.

Ṣé o ní orúkọ ìnà gígẹ? Bẹ́ẹ̀ni, mo ní o. Mo tẹ̀ẹ́ ní ní gbogbo apala. Nígbà tí mo wà ní ilé ìwé gírámà, aà! Mo ní orúkọ ìnà gígẹ kan wọn pèé ní anti toxin nítorí tó sin òruko mi, wọ́n máa ń sọrọ̀ di anti toxin. Nígbà tí mo wọ ilé ìwé gíga náà, o tún ní orúkọ bẹ́ẹ̀ kan rán ran tí wọ́n fún mi. Oríṣìíríṣìí ló ń tún fún mi. Nígbà ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ mo jẹ́ àgbàlagbà gan tí mo ti dín ìyàwó ilé, mo ti ní àwọn ọmọ gan, wọ́n tún ní orúkọ wọn tó tún ń pè mí. Mo ní orúkọ ìnà gígẹ ní gbogbo ní gbogbo pẹ̀lẹ́ ayé mi.

Ṣé o máa ń jẹ gọ́ọ̀mù? Mo ti jẹ gọ́ọ̀mù rí nígbà kan ṣùgbọ́n nísìnyí mi ò lè dába rẹ̀ láti máa jẹ gọ́ọ̀mù. Àkọ́kọ́ mi ò rí ìdí láti máa jẹ gọ́ọ̀mù ná. Òótọ́ ni pé ó da kí èyàn máa jẹ gọ́ọ̀mù torí yóò jẹ́ kí ẹnu máa ṣiṣẹ́, kò sì ní jẹ́ kí ẹnu rùn, ṣùgbọ́n èmi ò rí gẹ́gẹ́ bí ǹkan tó da. Tori tí ẹ̀eyan bá ti jẹ mùdùnmudùn rẹ́ kúro, èyi tòku yẹn eeyan o kan maa jẹ rọ́bà ni. Èmi ò rí ìdí láti jẹ gọ́ọ̀mù.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Ẹn, àwọn èrò mi, ẹ́, tí mò ń ṣe wá yìí, mò tí ń dá, mò fẹ́ dá ilé-iṣẹ́ temi nlẹ̀. Ilé-iṣẹ́ tí mò dẹ̀ fẹ́ dá lè ní pé mò fẹ́ dá àwọn, mò fẹ́ dá ọjà ìgbàlódé tí àwọn èeyàn ó wá, tí wọ́n ó rajà, tí wọ́n ó sanwó, wọ́n ó sì lò. Ṣùgbọ́n mò fẹ́ dá lè lórí ẹ̀rọ ayélujára. Mi ò fẹ́ dá lè tó jẹ́ pé ọjà táwọn èeyàn mọ̀ fojúrí, ẹ́, ọjà lórí ẹ̀rọ ayélujára ni. Mo ti ń ṣiṣẹ́ to láti bí ọdún mẹ́rin báyìí nsín. Kí Ọlọ́run fún mi ṣé kí gbogbo ẹ́, kó dùn yànmúyànmú, kó dé yọ rọ, kó dé ẹ bọ̀sí. Ẹ ni mò ń ṣe báyìí.

Ṣé o mọ ọún ṣe ìwádìí àwọn alábáṣisepọ̀? Rárá o, mi ò kí n ṣe ìwádìí àwọn alábáṣepọ̀. Iṣẹ́ tè mi. Tí àwọn ọ̀gá tó wà níbí ise àbí àwọn tó gbà síbí ṣe ò bá ti ṣe ìwádìí wọn, ewó ni iṣẹ́ ètè mi láti máa ṣe ìwádìí eni eleni. Mi ò kí n ṣe ìwádìí alábáṣepọ̀. Ǹjẹ́ lóko wa bí tó fẹ́ kó wá ṣìṣé ní, ka sì padà lọ sí ilé wa.

Báwo ni o mo máa ń ṣe irun rẹ? Irun tèmi, mo máa ṣe ge, mo máa ge ní ọ̀nà, mo máa ge ní abala méjì ni. E Èké àkọ́kọ́ èyí tó wà ní sàlẹ̀ yóò máa dán. Èkéjì, ó tún wà lábaala kan tí ó jẹ́ pé a kò kò ní dán ṣùgbọ́n a máa gé e lọ lè díẹ̀ ẹ, mo ṣe ń gé irun tèmi nìyẹn.

Ṣé o ní káàdì ìṣe? Bẹ́ẹ̀ni, mo ní káàdì ìdánimọ̀ iṣẹ́ torí t'eeyan o bá ní káàdì ìdánimọ̀ iṣẹ́, wọn ò lè gbà mí láyè láti wọ inú ilé iṣẹ́ ikeji. Olohun máa jẹ́ kí nǹkan ṣẹlẹ̀, tí nǹkan bá ṣẹlẹ̀, káàdì ìdánimọ̀ ibí se na fi mọ ọ̀nà láti ibi tí olùwàrẹ́ tí ń bọ̀ àti ibi tí olùwàrẹ́ ti ń lọ. Oun lọ fi le dá ẹní mọ̀. Ẹ̀hẹ̀n, mo ní káàdì ìdánimọ̀ iṣẹ́.

Báwo ni o ṣe máa ń tọ́jú eékánná rẹ? À, ètò eékánná èyí mi ti ẹ̀ wá ní ìwà burúkù kan tí ó ń ṣe ìwà gidi. Kì ń ṣe ìwà ìmọ́tótó. Mi ò mọ̀ fi eyín gé eékánná mi, bẹ́ẹ̀ ni mo sì máa ń tọ́jú eékánná, mo máa ń fi eyín gé eékánná mi. Mo mọ̀ bí kí n ṣe ìwà ìmọ́tótó ṣùgbọ́n àwọn nǹkan tí mo mọ̀ ṣe, tí mo kàn máa ń ṣe ni mo ti gbìyànjú àti má ṣe mọ́. Ṣùgbọ́n ó ti di bárakú fún mi láti má ṣe.

Nígbà wo ni o máa ń gé irun rẹ? A! Kò fi bẹ́ẹ̀ sí ìgbà kan tí a pé ó lọ bẹ́ẹ̀ o, ṣùgbọ́n bí mo ṣe rò oda peé bí, ẹ́, oṣooṣù, ẹ́, oda pé oṣooṣù kankan àbí tó oṣù kan àti àbọ̀ ni mo máa ń gé irun mi. Ni gbogbo oṣooṣù àti oṣù kan àbọ̀ ni mo máa ń gé irun mi.

Ṣé o fẹ́ràn jíjó? Rárá, mi ò fẹ́ràn láti máa jó. Mi ò tì fẹ́ràn i jó rárá ṣùgbọ́n kí n sẹ́ pé mi ò kín jó. Èé ọ̀tọ̀ ni kí ènìyàn má máa jó, ọ̀tọ̀ ni kí ènìyàn fẹ́ràn ìjó. Èmi ò fẹ́ràn jó ṣùgbọ́n ẹ̀kọ̀kan tí ó bá yọ, ẹ̀kọ̀kan tó bá di pé mo fẹ́ràn orin tó ń kọ abínǹkan, mo máa ń jó ṣùgbọ́n kì í ṣe ǹkan tó mo fẹ́ràn àti mo ń ṣe.

Báwo ni ètò ìdárayá rẹ rí? Ètò ìdárayá tèmi mo ń fẹ́ràn jù ni bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní èyàn méjì, mẹ́ta, mẹ́rin, márùn-ún, mẹ́fà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n le gba bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Ó jẹ́ eré tí mo yàn láàyo nígbà tí mo wà ní ọmọde áti ọ̀dọ̀. Ó sì jẹ́ nǹkan tí mo máa ń ṣe dí isin, nǹkan tí mo yen láàyò ni yen.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ pẹ̀lú ìpàdé pẹ̀lú àwọn oníbàárà rẹ? Ẹn, tí n bá ní ìpàdé pẹ̀lú àwọn oníbàárà mi, àkọ́kọ́ ni pé màá kọ́kọ́ mọ ohun tan fẹ́ rà, màá dẹ̀ mọ ohun tó fẹ́ rà àti oye tán fẹ́ rà. Ẹn, Oun lo máa jẹ́ kó rọrùn fún wa láti sọ̀rọ̀ ohun tó fẹ́ rà. Èkejì, ọ̀nà wo na ti fẹ́ gbé ohun tán fẹ́ rà lọ padà síbi tán ti ń bọ̀. Ẹn, àwọn ọ̀nà tí mo fi ń gba máa ń ṣe ìpàdé pẹ̀lú àwọn oníbàárà mi ni.

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ ní ojoojúmọ́? A, mo máa ń ṣisẹ́ fún wákàtí bíi mẹ́jọ sí wákàtí mẹ́sàn-án. Ẹ̀ bí i tí iṣẹ́ bá ṣe le tó ló máa ń, ló máa ń, ló máa ń sọ oyè wákàtí tí ẹni máa lò ní ẹnu iṣẹ́. Ṣùgbọ́n bí i wákàtí sí mẹ́sàn-án sí mẹ́wàá, ẹ́ mo máa ń lò ní ẹnu iṣẹ́ ní ojoojúmọ́

Kíni ó máa ń ṣe ní aṣálẹ? Tí ilẹ̀ bá ti sú láṣálẹ, ọ̀pọ̀lọpọ̀ nǹkan mo máa ṣe. Àkọ́kọ́ bí i kí n máa bá ìyàwó mi ṣeré àbí ka jọ máa sọ̀rọ̀. Èkejì tí ń bá ní ń tu fẹ́ ṣe, màá, mo lè máa wo eré, mo lè máa wo eré, ẹh, ṣùgbọ́n lẹ́yìn àbí kí máa bá àwọn ọmọ mi ṣeré àbí kí máa bá àwọn èèyàn sọ̀rọ̀ ládùúgbò nkan ti máa ń ṣe lásalẹ̀ nìyẹn.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Ehn, mo mọ, mo ní àláàmú tó mọ ń jí mi lówúrọ̀. Bí ó bá ti di ọwọ́ aago má-mẹ́fà, àláàmú yìí ó jí mi. Àláàmú yìí ni ó, á jẹ́ kí n mọ̀ pé ilẹ̀ ti mọ́, ma ṣì, màá lọ fọnu. Màá kọ́kọ́ gbàdúrà, màá fọ̀nù, màá sì lọ wẹ̀. Mà wá máa múra fún iṣẹ́ tó bá jẹ́ ọjọ́ iṣẹ́. Ṣùgbọ́n tí ó bá ń jẹ́ ọjọ́ iṣẹ́, tó bá jẹ́ ọjọ́ tí kò sì ṣẹ, mi ò tiẹ̀ kí ń lo àláàmú. Ìgbà tó bá wù mí ni mo máa ń jí ní ọjọ́ tí ó bá ń ṣe ọjọ́ iṣẹ́.

Rárá o, mi ò tí ì fún ni lẹ́jẹ̀ rí. Loruko jesu, mi ò ní rí ìdí láti fún ni lẹ́jẹ̀. Èé, mi ò tí ì fún ni lẹ́jẹ̀ rí. Bóyá nípa, ẹ́, típa ni àbí nípa fake of funni ní ẹ̀jẹ̀ pé èèyàn fi ń ṣe, ẹ́, ọmọlúàbí. Mi ò tí ì ṣe fún ni lẹ́jẹ̀ rí.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? Ìsinmi oúnjẹ ọ̀sán mi, wákàtí kan ni, àrin wákàtí kan ni. A sì máa ń láti ọwọ́ aago kan sí aago méjì. Bí bá ti jẹ́ ọwọ́ aago kan sí aago méjì ni ìsinmi oúnjẹ, oúnjẹ ní ibi iṣẹ́ wà. Eh, lẹ́yìn wákàtí kan yẹn kò tún sí ìsinmi kankan mọ́ di ìgbà tí a bá tún parí iṣẹ́ ní aṣálẹ́.